Igbo tó wà ní tòsí, igbo tó wà ní tòsí wà, kò fi bẹ́ẹ̀ jìnnà náà, but ó wà ní ẹ̀yaa K-farm, ibi tó ń pè ní K-farm, ó wà lẹ́yìn K-farm. Àwọn nǹkan tó máa wà ń bẹ́ẹ̀ ni, àwọn igi tó tóbi, àwọn igi tó tóbi, àwọn trees ópọ̀, ópọ̀, ó dúdú, ópọ̀ ń bẹ àwọn èèyàn. Àwọn. Àwọn èèyàn tó máa ń wo inú bẹ̀ yẹn wọn má n a, wọ́n máa pa ejò, wọ́n máa pa àwọn ẹran, àwọn kìnìún, àwọn ẹran wà ń bẹ̀ ọ́ wàá a, àwọn kìnìún wà ń bẹ̀ ibi tó ibi tó wà ní ọ̀dọ̀ wa ni yẹn o. Ejò, ẹẹ kíni tí gbogbo máa ń pè ní rabbit yìí, kí ló máa ń pè gan-an náà? Àáà, mo ti gbàgbé kíni náà. Àáà, ọ̀rọ̀ yẹn ti tàṣé ṣí mi lórí báyìí. Ibẹ̀yẹn jin, mí ti ẹ̀ lé wọnú ibẹ̀ yẹn, tí n bá ti ń wo ibẹ̀ yẹn látọkàn báyìí, a a, mi lè wọnú bẹ̀ yẹn o. Rárá, mí ti ẹ̀ lé, try láti wọnú bẹ̀ yẹn. Why wà wa á ní ibi tí mo wà, ẹ̀yin, ẹ̀yin mo wà, mi try láti máa wọnú ibẹ̀ yẹn. So you getting me?